Batiri fóònù mi máa ń dúró lọ́pọ̀lọpọ̀ ìgbà kò kí n tètè já látàrí pé fóònù náà jẹ́ ojúlówó láti àwọn ilé iṣẹ́ tó ṣe fóònù náà tó sì ta mọ̀ sí Samsung. Àwọn ilé iṣẹ́ jẹ́ àwọn ilé iṣẹ́ náà jẹ́ ẹni tí èèyàn mọ̀ láti ṣe nǹkan tó dára pẹ̀lú.

Mo máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi láti ràn wọ́n lọ́wọ́ lórí àwọn ńṣe kan àti láti lè ṣàlàyé àwọn nǹkan tí kò gba ààyè wọn àti láti lè dẹ́rìn pa wọ́n ní àwọn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá ní ìpòrúru ọkàn. Mo sì máa ń gbé wọn, gba wọn níyànjú nípa tí gbogbo nǹkan bá le gogo.

Máa lo wákàtí mẹ́fà láti sùn. Mo máa ń sùn láti bi aago mẹ́fà, aago mẹ́wàá alẹ́ sí bi aago márùn-ún òwúrọ̀. Tọ̀ láàárín wákàtí yìí ni mo máa fi ń sinmi. So, mi ò kí ń rí lì ṣe àwọn iṣẹ́ kan kan. But láti aago mẹ́wàá ni màá ti tẹ́ ibùsùn mi àti wà lórí ibùsùn tí màá sì ṣe pa gbogbo ǹkan tí mo bá ń ṣe ti.

Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ ṣe àyẹ̀wò eyín. Lopọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣe láàrín oṣù mẹ́ta sí oṣù mẹ́ta mìíràn láti ṣe àyẹ̀wò eyín láti lè mọ ipò tí àwọn eyín mi wà jẹ́ pé wọ́n sì wà ní àlàáfíà sí i, láti lè mọ àwọn ìgbésẹ̀ tó bá tún yẹ kí n máa gbé lórí àyẹ̀wò eyín.

Ọjọ́jùmọ̀ ni mo máa ń kéyín fọ, ó sì máa ń jẹ́ ọjọ́ ẹ̀ẹ̀méjì láàrín lọ́jọ́ kan. Ó ń ṣeni ní àǹfààní láti lè kéyín fọ ní òwúrọ̀ àti ní àṣálẹ́. Èyí túmọ̀ sí pé a jẹ́ kí eyín náà kó mọ́ gidigidi, kò sì ní fa àyegbà kòkòrò kan àbí mìràn.

Mo máa ń ya àwọn alábàáṣepọ̀ mi láti, láti lè fi iṣẹ́ síta pé mo ń wá òṣìṣẹ́. Lẹ́yìn ìgbà yẹn, màá tó wá ṣe ìdánwò ránpẹ́ láti lè jẹ́ kí n mọ pé bá ń kojú òṣùwọ̀n wọ́n sì lè ṣe iṣẹ́ tí mo fẹ́ ẹ jẹ́ ká ṣe náà dáradára láti, láti sanwó gbìdí fún wọn náà.

Ìwà ìṣòro mi jẹ́ ìwà kan tó ṣe é mú yangàn. Oní bi mọ̀ de ṣe máa ń bá àwọn oníbàárà mi dápará láti lè bá wọn sọ̀rọ̀ àti láti lè gbà wọ́n níyànjú láti jẹ́ kí wọ́n ti lè ta ọjà fún mi, láti lè bá wọn dúna dúra ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó fi àyè gba àlàáfíà.

Mo máa ń ṣe àtúlò àwọn nǹkan mìíràn tí ò bá tí bàjẹ́ púpọ̀ lọ́pọ̀lọpọ̀ igbà, àbí tó bá ṣí wúlò fún àwọn àǹfààní mi ní ọjọ́ iwájú. So tí nǹkan ò bá tí ì kọjá pé ó ti bàjẹ́ pátápátá, mo ṣi máa ń ṣe ìtúno àwọn nǹkan mìíràn tí ó lè ṣe ànfaní fún mi ní àwọn ọ̀nà, ọ̀nà mìíràn.

Mi ò kí ń fún tùràrí torí pé ẹ̀sìn mi tó jẹ́ ẹ̀sìn Kristẹni tí mò n jẹ́ àti àwọn ìjọ tí mò ń lọ à kí ń ṣe irú àwọn nǹkan báyìí. Àwọn ìjọ míì tí wọ́n jẹ́ ìjọ elétò wọ́n máa ń ṣe ṣùgbọ́n àwọn ìjọ tí èmi ń lọ, a ò kí ń fí ń tùràrí nínú ìjọ tí èmi ń lọ.

Ṣe ìmọ́tótó ilé mi ní òrèkóòrè lójoójúmọ́, tó bá sì dé ìparí ọ̀sẹ̀ tí àyè púpọ̀ wà fún mi, mo máa ń tún lé ṣe lápapọ̀ láti lè lọ́ mi tó bá yẹ kí n lọ, láti lè gba tí ó bá yẹ kí n gba, lára láti lè ṣe àwọn ìmọ́tótó àti àwọn ojúṣe tó yẹ kí n ṣe tó lè mú kí ilé tó búrọ̀ wà ṣejú títá ẹ̀yìn wa lọ.

Ehn, mo máa ń gbìyànjú láti lọ fún ìsinmi ní àwọn ibi tí ó bá jẹ́ agbègbè tí àwọn èèyàn dá sílẹ̀ tí ẹ pé àwọn èèyàn lè rọjú láti sinmi, tí ó jẹ́ agbègbè tí ò sí ariwo púpọ̀. Ó jẹ́ pé gbogbo àwọn nǹkan amáyé dẹrùn kọ̀ọ̀kan wà níbẹ̀ láti lè jẹ́ kí ìsinmi náà kó rọrùn fún àwọn ènìyàn.

Mo ti lọ sí òde rí, mo ti lọ sí òde àríyá, òde ìgbéyàwó, òde ìsìnkú, òde ìsọmọlórúkọ. Ó jẹ́ àwọn àǹfààní láti lè túúrí àwọn ọ̀rẹ́ èèyàn, láti lè tujọ péjúpọ̀, láti lè ṣe ayẹyẹ. Ó máa ń jẹ́ ǹkan tó máa ń jẹ́ ǹkan ìdùnnú paàpá jùlọ, ẹ, ètò ìgbéyàwó.

Mo máa ń pa owó pamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nígbà tí mo bá nílò láti fi owó pamọ́ fún àwọn nǹkan mìíràn tí mo bá fẹ́ ṣe, táṣíìkò ò dẹ́ tí ì tó àbí tí owó náà ò tí ì tó iye tí mo fẹ́ fi ṣe nǹkan náà. So, ó máa ń jẹ́ ìwúrí fún mi láti pa owó pamọ́ láti lè tọ́jú owó fún àwọn nǹkan náà.

Àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà mí wà tí mo máa ń fà ni àwọn ọ̀pọ̀lọpọ̀ ìgbà nígbà tí iṣẹ́ bá pọ̀ àbí jẹ́ pé mo ti lora mi gan, mo dẹ̀ ṣe wàhálà púpọ̀, ṣó ma ń jẹ́ kí n fà. Ṣò eyì máa ń jẹ́ kí ara náà mọ̀ pé ó ṣiṣẹ́ ní àsìkò yìí, ó sì máa ń jẹ́ nǹkan tí ó máa ń jẹ́ nígbà tí mo bá ń ṣe àwọn ọ̀bẹ, mo bá ń sáré.

Ehn, mo máa gbiyanju ju láti ṣe àrà púpọ̀ fún ìrìnàjò lẹ́pọ̀lọ́pọ̀ ìgbà. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà láàárín ìgbà tí tí ìrìnàjò náà bá gbọ́ sí ọjọ́ mìíràn, sọ ọjọ́ kan tó kù kí ó tó rí pẹ́jọ́ ìrìnàjò, màá ti ṣe àkópọ̀ fún àwọn ǹkan tí mo bá nílò fún ìrìnàjò náà láti lè máa gba ìwé ǹkan kan láti lè máa fín ǹkan kan sẹ́yìn tó máa níwùlò fún mi fún ìrìnàjò náà.

Etí mi dára, kò sí ǹkan kan tó mú mi létí mo máa ń gbọ́rọ̀. Bo ṣe ye kín gbọ́, mo sì máa ń jẹ́ ẹni tó tẹ́tí sí ọ̀rọ̀ gan. So tí ẹ̀yan bá sọ ǹkankan bo tíẹ jẹ́ pé ènì yen ò pariwo, mo máa yara láti gbọ́ ǹkan tí ẹni yẹn sọ, ẹni yẹn gan lè máa súnmọ́ mi. So etí mi dára lédè kan.

Mo máa ń mú àwọn èrò tuntun wá lọ́pọ̀lọpọ̀ ìgbà látàrí àwọn ìrírí, látàrí àwọn, ẹ́, ìwé mìíràn tí mo bá kà tó ṣàlàyé àwọn ìrírí tó bá fẹ́ fara pẹ́, àwọn nǹkan tó bá nílò fún àwọn èrò tuntun. Só ibẹ̀yẹn má, ó máa ń jẹ́ kí n ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé láti lè sọ̀rọ̀, láti lè jí rorò, láti lè mọ ní mo ṣe lè ṣe àwọn èrò náà, ó sì máa ń jẹ́ ó máa ń fún mi ní àwọn èrò tuntun.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni kí mo mọ bọ ṣe lè rán aṣọ, ó jẹ́ pé mi náà lè mọ gẹ́gẹ́ bí àwọn tó bá ránṣọ ṣe máa ń rán aṣọ, pàápàá jùlọ aṣọ obìnrin. Láti lè mọ bí ṣe ń rán aṣọ obìnrin dáradára pẹ̀lú àwọn, ehn, irú n tí àwọn ènìyàn ń fẹ́ lòdì ọjọ́ òní.

Mi ò kí ń di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Pẹ̀lú ẹ̀sìn tí èmi ń ṣe kò fara fún láti máa di ọjà ààbò nígbà tí mo bá wà nínú ọkọ̀. Jésù nìkan làwa gbójúlé. Kò sí ohun kan mìíràn tó lè gbà mí làjú ààbò Jésù lọ.

Nínú àpò owó mi, a lè rí gègé, a lè rí owó, a lè rí àwọn nǹkan mìíràn tó ṣe é tó máa wúlò fún mi. A lè rí bíi ago àbí àwọn nǹkan mi àbí àwọn nǹkan mi tí máa fẹ́ fi owó sí nínú. So àwọn àpò owó mi jẹ́ àpò tí mo máa ń kó. O lè fi ẹrọ ìbánisọ̀rọ̀ sínú rẹ̀.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata because ata jẹ́ ọ̀kan gbòógì láti lè kojú àwọn àìsàn kan nínú àgọ́ ara. So ẹni tó bá jẹ ata, wọ́n lẹ́mi tí ò jẹ ata, èmi yẹpẹrẹ ni. So ẹni tó bá jẹ ata, ẹ̀mí rẹ̀ a máa dúró dédé. Àwọn àìsàn kan, àìsàn kan òde ni mọ́ ń kọ́gbọ́ ẹni bẹ́ẹ̀ bí càtarrh, bí kẹ́ẹ́ ni yẹn máa sín lóòrèkóòrè. So ata, mo like láti máa jẹ oúnjẹ tó ní ata.

Mo máa ń lo àwọn etí ìgbọ́ tó bá jẹ́ àwọn ohun tó ní okun àbí ohun tí ò ní okun, tó sì jẹ́ ohun ti ó jẹgidi tó sì máa ń gbé ohùn jáde láti inú ẹ̀rọ ibánisọ̀rọ̀ sí àwọn etí ìgbọ́, pàápàá jùlọ ohun tí ò bá ní okun.

Mo máa ń gba yìnyín látàrí pé kí àwọn èèyàn kan sọ fún mi pé, ah! Ọmọ yìí ò ṣe dáadáa àbí kí ẹlòmíràn ta mí lọ́rẹ fún gẹ́gẹ́ bí owó ó sì lè jẹ́ ẹ̀bùn láti lè jẹ́ ó jẹ́ ọ̀nà kan tí mo ti máa ń gba yìnyín. Ẹlòmíràn sì máa ń sọ ọ̀rọ̀ yẹn, ẹlòmíràn sì lè máa fi àtẹ̀jíṣẹ́ láti lè yìn mí lórí àwọn nǹkan kan.

Mo máa ń lo àkókò mi nígbà tí mo bá wà nínú ìlà láti lè ṣe àwọn nǹkan mìíràn lórí ẹ̀rọ, ẹ, ìbánisọ̀rọ̀ tí ó wà lọ́wọ́ mi. Mo lè máa fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí àwọn tí mo fẹ́ fẹ́ tẹ̀jíṣẹ́ sí, mo sì lè máa gbọ orin láti orí ẹ́rọ lórí ẹ̀rọ ìléwọ́ mi tí pé tígbà tí ìlà yóò fi kan mi.

Mo mọ àmì ìràwọ̀ mi, ó sì jẹ́ àmì tó máa ń jẹ pé àmì tó pé tí wọ́n bá bí èèyàn. Ó jẹ́ àmì kan tó ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá ènìyàn láti mọ àmì ìràwọ̀ rẹ̀. Mo mọ àmì ìràwọ̀ mi, mo sì jẹ́ ọmọ tí ọjọ́ iwájú rẹ̀ tí ó dára.

Ẹ́, mo fẹ́ràn láti máa kọrin, mo fẹ́ràn láti máa yin Olúwa nítorí pé Olúwa jẹ́, Olúwa jẹ́ ẹni tó ṣẹ̀dá mi wá sí ayé, Olúwa sì jẹ́ ẹni tó ń pa mí mọ́, Olúwa sì jẹ́ ẹni tó ń pèsè gbogbo ohun tí mo mọ̀. Mo fẹ́ràn láti máa kọrin sí Olúwa, láti máa kọrin ìyìn, láti lá máa fi ògo fún orúkọ rẹ̀ pẹ̀lú orin.

Mo máa ń ṣe ìtọ́jú èékánná mi lóòrèkóòrè láti lè máa gé, láti lè máa fá èékánná náà tí ó kò ṣe pé ò máa gùn ṣọ̀bọ̀lọṣọ̀bọ̀lọ̀. Ṣọ̀, mo máa ń gé àwọn èékánná mi lóòrèkóòrè, mo sì máa ń yọ àwọn idòtí tó bá wà nínú èékánná kúrò láti lè jẹ́ kó mọ́, láti lè jẹ́ kí àrùnkárùn kan máa sì sá sí abẹ́ rẹ̀.

Ẹ̀sùn máa ra epo fún ọkọ̀ mi. Kó tó rí pé mo gbé ọkọ̀ náà jáde, màá sì ṣe àyè pé epo tó wà nínú ọkọ̀ náà ó pọ̀ ó sì tó mi ń lò. Tí ń bá sì rí pé epo náà ti ń kọjá ilàjì mótílò ilàjí ninu epo tó wà nínú ọkọ̀, màá tún ra díẹ̀ sí i kó má di pé epo náà máa tan'mọ́mi lọ́wọ́.

Mi ò fẹ́ràn oúnjẹ ni opoppna Mo fẹ́ràn láti máa se oúnjẹ mi nílé torí láti lè mọ irú omi tí wọ́n bá fi sè àti láti lè mọ̀ pé ẹṣin kéṣin kan ò lè kún oúnjẹ tí mo bá sì nínú ilé. So, mi ò fẹ́ràn oúnjẹ ojú opopona because oríṣiríṣi atẹ́gùn, oríṣiríṣi ìdọ̀tí ló ń fẹ́ káàkiri tí èèyàn sì ní mọ̀ tó ti fẹ́ sè nínú àwọn oúnjẹ náà.

Bẹ́ẹ̀ni mo ní gíláàsì ọrùn. Gíláàsì yìí máa ń ṣe ànfààní fún mi nígbà tí mo bá jáde nínú ọrùn. Ó máa ń jẹ́ kí ọrùn kó má ṣe wọ ojú mi. Ó sì máa ń dáàbò bo ojú púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún àwọn ìdọ̀tí mìíràn yàtọ̀ sí kí ọrùn má wọ ojú. Gíláàsì yìí dára púpọ̀ láti lò.

Mo máa ń gba ọwọ́ àwọn èèyàn dáradára, bọ̀ àwọn tí mo bá dáa mọ̀ báwọn tó bá sùn mi ni mo máa na wọ́ sí. Mi ò kàn kí n bọ́wọ́ pẹ̀lú àjòjì àbẹ́ni tí mi ò mọ̀ rí. Ṣùgbọ́n ìbọ̀wọ̀ jẹ́ ìkan lára àwọn àmì kí ni páàpá jù lọ láti ara ọkùnrin sọ́kùnrin láti lè kí ra.

Yes, mo forúkọ sílẹ̀, sí, sílẹ̀ ní ilé ìdárayá tí mo ti máa ń ṣe àwọn nǹkan mìíràn láti lè jẹ́ kí gbogbo àrá mi kó wà ní bi mo ṣẹ́ fẹ́. Kò jẹ́ pé ara kan máa ń ṣe dẹ́gẹ́dẹ́gẹ́ àbí kí èèyàn sanrajù bó bá yẹ kó lọ. So àwọn ọ̀rá tó bá wà lára, èèyàn ó lè, ijó lè kúrò lára. So nǹkan tó jẹ́ kí n forúkọ sílẹ̀ nìyẹn.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù lọ ni àkókò ọdún Kérésìmesì because nígbà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣiríṣi oúnjẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí mọ́n ń máye dẹrùn àtàwọn nǹkan mere mere tí àwọn èèyàn máa ń ṣe lákòókò yìí, ó jẹ́ kí àkókò yìí, àkókò odun yii jẹ́ tí mo fẹ́ràn jù lọ.

Mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà láti lè mọ àwọn nǹkan mìíràn tí mo bá mọ̀ tí àwọn, ẹ, aráàlú fẹ́ràn. Láti lè mọ irú àwọn ọjà tó ṣi àti irú àwọn òwò tó ṣe dáwọ́lé. Sugbon, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà láti lè mọ̀ kíni àwọn nǹkan tí àwọn èèyàn ń bèèrè fún, kíni àwọn nǹkan tí àwọn èèyàn nílò fún, kíni àwọn nǹkan tí o sì lọ́jà.

Yàrá tí mo fẹ́ràn jù lọ ni yàrá tí a ó mọ èè, a ó mọ àwòrán wà. Iyen jẹ́ yàrá tí ó fàyè gba gbogbo ènìyàn tó sì ní oríṣiríṣi àwọn àga tó sì máa ń jẹ́ yàrá tí ó sún mọ́ ìta jù lọ. So ó jẹ́ yàrá kan tí ó jẹ́ pé gbogbo àwọn ọ̀rẹ́ èèyàn máa ń bá èèyàn wà, wọ́n sì le wọ bẹ̀e.

Mo máa ń gba àwọn ímélì aláìwúlò lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀nà láti lè kojú àwọn ímélì tí ò wúlò yìí, ó nínú àpẹrẹ táa máa ń bọ́ sí, so mi ò dẹ̀ kí n fọwọ́ kàn wọ́n, mi ò kí ń ṣí wọ́n torí àwọn ayélujára, àwọn yìí máa ń fi ọgbọ́n yìí láti lu àwọn ẹeyan ni jìbìtì, so mo máa ń gbà, mo kì ń ṣí, dípòdípò pé mo máa fọwọ́ kàn, mo kàn máa ń gbé e sínú àpẹrẹ tí o ye ko wà.

Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ kan tí mi o, tí ò ní oúnjẹ pàtó kan tó máa ń bọ́ se. Ìgbà mí, mo lè mú gààrí, ìgbà mí mo sì le jẹ búrẹ́dì, ìgbà mí mo sì le máa jẹ nǹkan kan. So oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì sí mi jù àyè àfi oúnjẹ àárọ̀ àti oúnjẹ alẹ́. So oúnjẹ ọ̀sán ìgbà mí, mo lè máa jẹ nǹkan ju kí n jẹ ẹyin náà lọ.

Ehn, àwọn oníbàárà mi, mo máa ń gbọ́ ìró àwọn oníbàárà mi láti lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn o láti lè pè wọ́n lórí ago wọn láti lè mọ ìgbà tí a bá máa wá àti kíni àwọn ǹkan mìíràn tí wọ́n ní dì àti kíni àwọn ǹkan mìíràn tí wọ́n fẹ́ lò tó jẹ́ pé wọ́n sì fẹ́ rà ní ọwọ́ mi. So, láti orí ẹ̀rọ ayélujára náà láti máa gbọ́ wọn ra wá tí a bá ti fojú ríra wa àbí kí a rán ẹlòmíì sí wọn pàtó tó súnmọ́ agbègbè wọn.

Èmi tí lè ẹni kankan kúrò ní iṣẹ́ rí torí pé mí nàá ń bá àyàn ṣiṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà ni. Mi ò dẹ̀ tí okòwò tí mo dẹ̀ ń ṣe lẹ́ẹ̀kọ̀kan kò tíì wáyé fún mi láti gba ọmọ iṣẹ́ kankan. Síbẹ̀síbẹ̀ mi ò tí lè ẹnikẹ́ni kan kúrò ní iṣẹ́ rí, so kò ju bẹ́ẹ̀ lọ.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sínú àpò ìléwọ́ mi lóòrèkóòrè. Èyí sì jẹ́ kí kọ́kọ́rọ́ yìí má sọnù àbí kí n sólókùn, kí n sì gbé e kọ́rùn láti fi pamọ́. Èyí máa ń dá gbogbo kọ́kọ́rọ́ mi láti lè má jẹ́ kó sọnù, láti lè tọ́jú rẹ̀ dáradára.

Tí mo bá ń wo àwọn eré, eré máa ń mú mi ń rẹ́rìn. Àbí tí mo bá ń wo àwọn eré tí àwọn adérìn pòṣónú bá ń ṣe láti lè máa pa wọ́n yẹn ní àwadà. So àwọn irúkàn báyìí máa ń mú mi ń rẹ́rìn. Àbí tí mo bá rí nǹkan tó ṣe ni ní kàyé fín gbá mi tó lè pani lẹ́rìn tó ṣẹlẹ̀, ó máa ń mú mi ń rẹ́rìn lọ́pọ̀lọpọ̀ ìgbà.

Bi mo se máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ ni pé màá wo kíni bí bá kíni ìṣòro tó ṣẹlẹ̀, màá wò pé ọ̀nà wo ni mo lè gbégbá láti lè kojú àwọn ìṣòro yìí. Màá wá maa kọ sílẹ̀ láti lè mọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí n gbé tí máa fi kojú àwọn ìṣòro yìí lẹ́nu iṣẹ́ tí ó sì fi lè tí gbogbo ǹkan sì lè fi lè bọ̀ sípò padà.

Mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù látàrí pé ó fàyè gba kí oníkálukú wà ní ààyè rẹ̀ láì tí ì fojú kanra. Àwọn ìpàdé órí fóònù yìí má ń jẹ́ kí àwọn ìpàdé míràn kó ṣe é ṣe, pàápàá jùlọ tí ó bá sí àwọn ètò tí ẹ kó wà ní ìpàdé ní agbègbè kan náà àbí lójúkan náà. So mo fẹ́ràn àwọn ìpàdé lórí fóònù.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù lọ ni ẹ̀kọ àti mọ́ímọ́í, ó sì jẹ́ oúnjẹ tí mo nífẹ̀ẹ́ sí. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn gan tí mo yan láàyò, ó sì jẹ́ oúnjẹ tó ṣe sáre se àti oúnjẹ tí ò kí ń kọ́ni nínú tó sì dùn tó sì wúlò fún ara.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ bí ìgò ojú, mo sì máa ń wọ àwọn ohun ọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ẹ̀gbà ọrùn láti lè bu iyì kún bí àwọn èèyàn bá ṣe ń rí mi sí. Àwọn ohun ọ̀ṣọ́ yìí sì máa ń fún ni ohun tó tún máa ń jẹ́ kí èèyàn tó bu rẹwà ju tàtẹ̀yìnwa lọ.

À, mo má, mo fẹ́ràn láti máa ra ọjà lórí Íńtánẹ́ẹ̀tì gan. Pápa jù lọ, àwọn ọjà tí mo bá rà tẹ́lẹ̀ pé àti orí Íńtánẹ́ẹ̀tì ni màá ti rà, tí wọ́n á sì bá mi gbé wá dé láì di è fojú kan tí ó ń ta ọjà. Lọ́pọ̀lọ́pọ̀ ìgbà, mo máa ń rà nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadaa. Ó sì máa ń fi ààyè gba kò sí ká lọ káàbọ̀ kankan.

Ah! Ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí ibi tí wón ti ń kọ ibi orin, ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí àyè bá wà, mo máa ń ráyè láti lọ sí ibi tí àwọn òṣèré olóríń bá wà láti lè lọ gbọ́ wọn, láti lè tẹ́tí sí wọn bí wọ́n ṣe ń kọ orin wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. So ó ti ṣe díẹ̀ tí mo ti lọ bí oṣù méjì sẹ́yìn.

Hmm orí kò kí ń fọ́ mi lọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Kókó ọ̀tá lọ́ kókókó lára ọ̀tá le. So ó kàn le, mo kàn le fẹ́ rẹjú díẹ̀ láti lè máa fààyè gba orí fífọ́ ní gbogbo ìgbà tí máa ti dé pé ó ti pọ̀ndán láti rẹjú, màá sì dúró nlé láti rẹjú náà, màá sì tún máa bá ìrìnàjò náà lọ. So orí ò kí ń fọ́ mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Eh, mo máa ń ṣe yoga lẹ́ẹ̀kọ̀kan tí àǹfààní àbí tí àyè bá wà fún, torí ó jẹ́ àwọn kan lára àwọn eré tó máa ń múni lára yá tí mo fẹ́ràn jùlọ. Mo sì máa ń kópa rẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀, pàápàá jùlọ ní ìparí ọ̀sẹ̀ ni mo máa ń ṣe yoga yìí.

Mo ní irungbọ̀n tasẹ́rẹ́ kan, ó sì jẹ́ irun tí mo máa ń fá ní òrékóòrè tí mo máa ń gé lọlẹ̀ díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mo ní irungbọ̀n, mo ti fẹ́ràn irungbọ̀n mi, àwọn tó sì máa ń bá mi ṣe, àwọn bàrbá máa ń bá mi gbọ́gbọ́n láti gé è díẹ̀díẹ̀

Ọju ọjọ́ tí mo fẹ́ràn jù ni ọju ọjọ́ tí òòrùn kó pọ, tí ó dẹ̀ ṣú, tí gbogbo rẹ̀ sì gbára dákẹ́ tó jẹ́ pé òòrùn kò pọ̀. O ṣe bí ẹni tó jo fẹ́rọ, ṣùgbọ́n òòrùn yẹn ò jáde púpọ̀. O jẹ́ ìkan lára àwọn ọju ọjọ́ tí mo fẹ́ràn jù lọ. Ó sì jẹ́ ọju ọjọ́ tó máa ń fún àǹfààní fún ènìyàn láti jáde.

Mo fẹ́ràn láti máa rin àtẹ̀gùn because ó jẹ́ ǹkan tó máa ń dùn mí nínu lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó sì jẹ́ ǹkan tó máa ń gbà kí èmi ṣíṣí àwọn ǹkan mìíràn tí mo ìbá mọ̀ láti lè máa rọ káàkiri, láti ibìkan sí ibìkan. Ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti lè kọ́ àwọn ẹ̀kọ́, láti lè kọ́ àwọn àṣà àti ìṣe ti àwọn mìíràn.

Mo fẹ́ran àkókò òwúrọ̀ nínú ọjọ́ nítorí pé ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ torí pé ó jẹ́ àkókò tí jẹ pé ọpọlọ ò tíì gbóná ńgbà yẹn. Ó jẹ́ àkókò tí o jẹ pe ọpọlọ ṣẹ̀ṣẹ̀ máa n bẹ̀rẹ̀ iṣẹ́ láti lè yàn eeyan ṣese fẹ́ lo ọpọlọ láti lè ṣiṣẹ́ ní àsìkò yẹn. Oóó ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ.

Mo fẹ́ran ọjọ́ Àlàmísì nítorí pé ọjọ́ Àlàmísì jẹ́ ọjọ́ tí iṣẹ́ parí tó eeyan sì ń lọ sí ẹ́ẹ́ ọjọ́ Ẹtì. Ehn, so ó jẹ́ ọjọ́ tí mo fẹ́ran jù lọ nínú ọ̀sẹ̀ tí ó sì máa ń jẹ́ ọjọ́ tí àwọn èèyàn máa ń ṣe ìpalẹ̀mọ́ ọ̀sẹ̀ láti lọ sinmi fún ọ̀sẹ̀

Àṣà tí ẹbí mi máa ń ṣe níbí, àṣà ìgbéyàwó, àṣà ìsọmọ lórúkọ. Kò sí àṣà mìíràn tá a máa ń ṣe ju yẹn lọ. Pé gégé bí i àṣà kan tí wọ́n ṣe nínú ìdílé tí èmi ti wá. Ṣùgbọ́n àṣà ìsọmọ lórúkọ, àṣà ìsílé, àṣà kakíni, àṣà kábánikẹ́dùn àwọn àṣà kọ̀ọ̀kan.

Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ lóòrèkóòrè láti lè má jẹ́ kí ó jà, láti lè tọ́jú àwọn fáìlì náà tónítóní, láti lè má jẹ́ kí ìdọ̀tí gbàn si. Ó sì jẹ́ ẹni tó jẹ́ nǹkan iwurí láti lè tọ́jú àwọn nǹkan inì mi ní gbogbo ìgbà. Mo máa ń pa fáìlì mi pamọ́ ní gbogbo ìgbà.

Ehn, mo máa ń ro àròjinlẹ̀ láti lè tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Bí mo bá ti ro àròjinlẹ̀, mo máa ń ní àwọn fojú sùn, mo sì máa ń ní àwọn nǹkan, àwọn bíi ìmọ̀ràn tí mo lè mú wá táwọn yọn ò sì rí pé mo tayọ láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi. Wọn á sì rí pé, àh! Ọgbọ́n wà lórí ọmọ yìí.

Mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn, ó sì máa ń jẹ́, eh, àǹfààní láti lè, láti lè ro kan, láti lè farabálẹ̀, láti lè jíròrò, láti lè gbọ́ràn sí ǹkan tí ọkàn mi bá ń sọ àti láti lè ní àlàáfíà nínú ara mi. Láti lè fi àlàáfíà yìí náà hàn sí àwọn alábàgbé mi.

Mo máa ń gbé irun mi lọ sọ́dọ̀ àwọn gerígerí ni o. Tí wọ́n á bá mi rẹ̀ sílẹ̀ díẹ̀, tí wọ́n á sì bá mi tún un ṣe torí á tún jẹ́ kó dùn wo. So, ọ̀dọ̀ àwọn gerígerí ni mo ti máa ń ṣe irun. Kí wọ́n sì máa ń bá mi tọ́jú irun mi, kí wọ́n á rẹ̀ ẹ sílẹ̀ díẹ̀. Èyi tí ó bá yẹ kán ṣe dáadáa, wọ́n á tún ṣe.

Mo máa ṣàyẹ̀wò limìlimi lóòrèkóòrè, mo máa ṣàyẹ̀wò èlò jọjú mo láàárọ̀ ọlọ́sàn-án lálẹ́ láti lè mọ̀ tí àtẹ̀jíṣẹ́ kankan bá wọlé látori mail ẹnìkan sí email temi, ó sì jẹ́ nǹkan tó ṣe pàtàkì lẹ́nu iṣẹ́ láti lè mọ̀ tí àwọn èèyàn bá fi, ẹ, àtẹ̀jíṣẹ́ kankan ránṣẹ́ sí mi.

Mo ní káàdì iṣẹ́ tí mo máa ń fún àwọn oníbàrà tí mo dẹ̀ máa ń fún àwọn èèyàn láti lè pè mí sí láti lè jẹ́ kí wọ́n mọ iṣẹ́ tí mo ń ṣe, láti lè jẹ́ kí wọ́n mọ irú àǹfààní tó wà, láti lè jẹ́ pé tí wọ́n bá bá mi dò wò pọ̀ àwọn ànfàní tí wọ́n máa rí rẹ̀. So, káàdì iṣẹ́ mi jẹ́ ọ̀nà láti lè jẹ́ káwọn èèyàn rántí nọ́mbà mi àti àwọn ǹkan tí mò ń ṣe.

Fóònù alágbeeka tí mò ń lò ni fòònù Àrẹ́rẹ̀ Yayu Tuẹ̀tà Ayẹ́jújára tí ó jẹ́ ti ẹ̀rọ Ándrọìdì tó rí àwọn ilé-iṣẹ́ Samsung sì ṣe. Ó jẹ́ fòònù tí mo fẹ́ràn jùlọ ó sì máa ń ṣe àwọn iṣẹ́ tí mo máa fẹ́ ṣe lórí àwọn fòònù alágbèéká yìí. Bátìrì rẹ̀ sì máa ń pẹ́ kó tó jó tán.

Mo ń mọ bí aṣe ń pẹ́jà. Nígbà kékeré a máa ń tẹ̀ láwọn àgbàgbà lu lọ sódò láti lè rí bí wọ́n ṣe ń pa ẹja, a rí bí wọ́n ṣe ń fi ihò sódò, a rí bí wọ́n ṣe ń fi ekòló sí ẹnu ihò náà láti lè jẹ́ kí àwọn ẹja wá oúnjẹ wá sí ẹnu ihò náà, tí a bá sì ti wá oúnjẹ wá sínú ihò náà yóò gbé wọn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù lọ ni ìrẹsì alásèpọ̀. Kán ṣì wá ṣe pọ̀nmọ́ ṣì, kán sì se ẹyin ṣì. Ojẹ ounjẹ ti mo fẹran julọ, ti mo ni ifẹ si julọ. Ó sì jẹ́ oúnjẹ tó máa ń tètè mú nu mí kún. Ìrẹsì alásèpọ̀ mọ́ èwà pẹ̀lú pọ̀nmọ́ tó ti mu ta àti ẹyin tó mú ta. Ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mi ò bá mọ ibi tí mò ń lọ pàtó. Kò sí ǹkan tó tini ní lójú nínú ẹ̀ láti bèrè ọ̀nà, mo sì nígbà gbo wọ́n ní "àbèrè ò kí ń ṣì rín ọ̀nà". Ó pọn dandan kí eyàn béèrè ọ̀nà tí eyàn ò ba mọ ibi tí eyàn ń lọ lọ́wọ́ àwọn ènìyàn láti lè jẹ́ kí wọ́n tọ́ni ṣọ́nà, láti lè jẹ́ kí wọ́n mọ ibi tí, kí eyàn lè mọ ibi tí eyàn ń lọ.

Ẹn, mo mọ àwọn aládù-aládùúgbò mi dára dára, nítorí pé àwọn kọ̀ọ̀kan wà tí a jọ máa ń ṣe, tí a jọ máa ń sọ̀rọ̀, tá a bá ti fojú ríra wa, màá máa ń pẹ́ra wa lórí ẹ̀rọ alágbèéká láti lè mọ̀ pé ẹni kọ̀ọ̀kan wà láì láfià. Mo sì mọ orúkọ wọn, mo mọ àwọn ọmọ wọn, mo mọ àwọn iṣẹ́ tí àwọn kọ̀ọ̀kan ṣe nínú wọn náà.

Ẹn, ó ti ṣe díẹ̀ tí mo ti lọ sí, lọ sí iṣẹ́gun Òde báyẹn náà. Sùgbọ́n mi ọ̀ kì í, ó ti tẹ́ bí oṣù mẹ́tà sẹ́yìn tí mo ti lọ fún irú àwọn Òde báyẹn. Ó sì jẹ́ nǹkan tó máa ń dunni nínú gan, tí àyè bá wà láti lọ.

Mo máa ń gbọ́ podcast lóòrèkóòrè, pàápàá jùlọ bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀. Ó sì máa ń jẹ́ àwọn podcast lórí ètò ìlera, ètò bí ẹni ṣe lè fi owó pamọ́, bí ẹni ṣe lè máa ń náwó nínàkùná, ó sì máa ń jẹ́ ǹkan tó máa ń mú ìwúrí wá lọ́nàkọnà.

Wọ́n á fi bí i wákàtí mẹ́fà ṣiṣẹ́ lójoojúmọ́. À fi ẹ̀kọ̀kan tó máa ń súnmọ́ wákàtí méjọ lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n wákàtí mẹ́fà ohun ni mo fi máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ lórí àwọn iṣẹ́ kọ̀ọ̀kan. Àbí tí iṣẹ́ bá pọ̀ ló máa ń lo wákàtí méjọ sí mẹ́wàá, ngbà mìíràn.

Mo máa ń fi aṣọ ìbora bora lọ́pọ̀lọpọ̀ ìgbà tí mo bá ń sùn. Èyí máa ń jẹ́ kí òtútù kó má ṣe wo àyà mi, eyí sì máa ń jẹ́ kí à ìgba mi ti kòkòrò àbí ẹ̀fọn bá fẹ́ je èèyàn, àwọn aṣọ ìbora yìí máa ń dáàbò bo ara láti lè má jẹ́ kí ẹ̀fọn kó jẹ èèyàn púpọ̀.

Mi ò kí ń ní ìrora níwájú àwọn ènìyàn tí mo máa ń bá wọn sọ̀rọ̀. Mo máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìrọ̀lẹ́, mo máa má sì máa ń sọ̀rọ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ níwájú àwọn ènìyàn. Nítorí pé, gbogbo ọ̀rọ̀ tí mo bá sọ lórí òótọ́ ni. Mi ò kí ń fìkanpe méjì mi ò dè kí ń parọ́ nínú ọ̀rọ̀ mi. So, iyí fún mi ní àǹfààní láti lè máa ní ìrora nígbàkigbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀

Mo máa ń fọ eyín mi lẹ́ẹ̀mejì lójúmọ́, ẹ̀ kan ní òwúrọ̀, ẹ̀ kan ní àṣálẹ́. Èyí sì máa ń ṣe àǹfààní láti lè jẹ́ kí eyín mi kó mọ́ ju bó ṣe ẹ lọ, ó sì máa ń jẹ́ kí n má má gùn fẹ́ ní àárọ̀ kùtùkùtù ọjọ́ kejì tí mo bá tiẹ́ tí fọ eyín. Èyí máa ń fún mi ní ọrẹ ọ̀fẹ́ láti lè jẹ́ kí, ehn, atẹ́gùn ẹnu mi kó, kó dá.

Àwọn èrò tó, àwọn èrò tó ṣe pàtàkì jù lọ níbi iṣẹ́ mi ni àwọn ẹ̀rọ kọ̀m̀pútà, àwọn ẹ̀rọ, ẹ̀rọ alágbèéká àti àwọn, eh, èrò tó jẹ́ bí printer àti àwọn èrò tí a fi ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iná àti àwọn ìwé tí a máa ń kó sínú printer láti lè tẹ àwọn iṣẹ́ kan jáde.

Mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣepọ̀ kó tó di pé mo gbà wọ́n, ṣùgbọ́n tí a bá ti jọ siṣẹ́ pọ̀ mi ò kí ń ṣe ìwádìí wọn mọ́ nítorí pé inú jìn, a mọ ẹni tí ò nífẹ̀ẹ́ ẹni, ṣó iyan gbọdọ̀ ṣàkíyèsí àwọn alábàáṣepọ̀. So mo máa ń ṣe ìwádìí irú ẹni tí wọ́n jẹ́, irú èèyàn tán jẹ́, bọ́ ṣe máa ń bínú sí, bọ́ ṣe máa ń rẹ́rìn-ín sí, bó ṣe dá.

Mo máa ń jẹun nínú ọkọ̀ mi lẹ́ẹ̀kan nkan àbí nígbà tí mi ò bá jẹun nínú ilé, so mo lè ti palẹ̀ oúnjẹ mi mọ́ sínú àwọn abọ́ kan tó ṣe é gbé dání lọ síbi iṣẹ́. Ó jẹ́ pé tí mo bá dínú ọkọ̀ tí má ti dé ibi iṣẹ́ ni máa ti koko jẹun kí n tó wọnú iléeṣẹ́ lọ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kì í rántí àlá mi, ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan, àwọn kọ̀ọ̀kan mi wà tí mo máa ń rántí. So àlá nígbà mìíràn gan, mi jẹ̀ kí ń lála gan, so ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi kò rántí àlá. Ìgbà tí má sì ń rántí, màá rò àlá mi fúnra mi, màá sì tò tẹ̀síwájú nínú irinàjò ayé.

Mo mọ̀ọ́ túmọ̀ orúkọ mi, orúkọ mi, Olúwatósìn, ó túmọ̀ sí pé Ọlọ́run ju gbogbo ẹ̀dá lọ, Ọlọ́run nìkan sì tó sin, Ọlọ́run nìkan ló sì lè gba ni. Mo mọ̀ọ́ túmọ̀ orúkọ mi ní dáradára pé a, Ọlọ́run Tósìn, ìyẹn túmọ̀ sí pé Olúwatósìn. Kò sí ìgbẹ́kẹ̀lé kankan nínú ọmọ ènìyàn.

Òún rọrùn fún mi láti dáríji àwọn ènìyàn nítorí pé Ọlọ́run gan o dáríjì wá, a ṣẹ̀ sí Ọlọ́run, Ọlọ́run sì ń dáríjì wá. Èmi o sì kì í fẹ́ níyàn ní ná. So ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jí láti lè jẹ́ ká tẹ̀síwájú láti lè máa gbé nínú ìfẹ́ pẹ̀lú àwọn ènìyàn. Ó jẹ́ ǹkan tó rọrùn fún mi láti lè dáríji àwọn ènìyàn.

Mo máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe, ó ti jẹ́ pé mo máa ń gbáradì fún àwọn iṣẹ́ bẹ́ẹ̀ láti lè mọ àwọn nǹkan tó yẹ kí n ṣe àti àwọn nǹkan tó yẹ kí jẹ́ kó wà ní ipò láti lè jẹ́ kí mú iṣẹ́ náà kó rọrùn fún mi láti ṣe. So, àwọn iṣẹ́ àkànṣe máa ń jẹ́ iṣẹ́ tó gba ọgbọ́n láti lè mọ nǹkan tó yẹ kí èèyàn ṣe.

Mó máa ń bá àwọn ẹlẹ́gbẹ̀ ṣiṣẹ́ pẹ̀lú inú dúndún láti lè jẹ́ kó jẹ́ kó ri ya fún wọn, kò sì sí pé ẹnìkan ju ẹnìkan lọ. So, àwọn ẹlẹ́gbẹ̀ iṣẹ́ mi a máa ń ṣiṣẹ́ pẹ̀lú inú dùndun papọ̀ láti lè jẹ́ kí a ṣe àṣẹ igi lórí àwọn iṣẹ́ tí a bá ń ṣe.

Hmm, ọtí pé tí mo ti pé kúrò níbi iṣẹ́, ó ti máa lọ bí oṣù kan àbí oṣù méjì sẹ́yìn tí irú ǹkan báyìí ti wáyé láti kẹ́yìn ìrìnàjò fún iṣẹ́. Ṣùgbọ́n lẹ̀kọ̀ọ̀kan bóyá láàrin oṣù mẹ́ta ni àwọn ìṣẹ̀lẹ̀ báyìí máa ń ṣẹlẹ̀, látàrí eh súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tí mi ò tètè, tí ó jẹ́ ìdíwọ́.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi látàrí láti lè lọ sí ilé ìta oúnjẹ tí máa ti jẹ ohun tó wù mí, tí máa sì ra nǹkan mí fún ara mi. Mo sì máa ń ṣe àjọyọ̀ yìí láti lè gbàdúrà sí Ọlọ́run láti lè jẹ́ kí ọjọ́ mi kó pẹ́ lókè pẹ̀ náà láti lè ra àwọn nǹkan mìíràn tí mo ti lè kí ń rà lọ́jọ́ pòfọ̀ ní ọjọ́ ìbí mi.

Mo ma n kọ̀wé pẹ̀lú ọwọ́, mo ma n kọ̀wé pẹ̀lú gègé láti lè mọ àwọn ǹkan mii tí má fẹ́ kọ sílẹ̀ àbí tí màá fẹ́ kọ àwọn ǹkan àwọn ohun èlò tí mo nílò lọ́jọ́ iwájú tí mi ò dee fẹ́ gbàgbé. Mo ma n kọ̀wé pẹ̀lú ọwọ́ sílẹ̀.

Nǹkan tí mo máa ń wá nínú òṣìṣẹ́ tuntun ni ẹni tó bá ní ìtẹ̀ríba, ẹni tó sì jẹ́ olóòótọ́. Àwọn àkíyèsí méjì jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti lè mọ̀ pé òṣìṣẹ́ yìí ó jẹ́ ẹni tó ṣe fọkàntán, ó jẹ́ olóòótọ́, ó sì jẹ́ ẹni tí jẹ pé tí èèyàn bá sí ni lé, èèyàn lè da iṣẹ́ dá tí ó sì lè ṣiṣẹ́ bó ṣe yẹ.

Nn, ti n tí mo máa ń ṣe kó tó di pé mo lọ́ sùn ni pé màá ti ṣètò aṣọ tí màá wọ̀ ní ọjọ́ kejì sílẹ̀ lọ sí ibi iṣẹ́. Màá dè tí ṣètò àwọn ǹkan tí mo fẹ́ ṣe lọ́jọ́ kejì sílẹ̀, màá ti kọ̀ ọ́ sílẹ̀ àbí kí n tẹ̀ ẹ́ sórí ẹ̀yọ aráyé ẹrọ àgbékà mi láti lè mọ àwọn ǹkan tí mo fẹ́ gbé yẹ̀wò lọjọ́ kejì sílẹ̀.

Ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà mí ní wákàtí kan sí wákàtí méjì tí mo bá ń lọ. Tí n bá ń bọ̀ náà, ó ṣì máa gbà mí ní wákàtí kan sí méjì. Iyí sì dá lé lórí sunkerè fakere ọkọ̀ tó bá ṣẹlẹ̀ lásìkò tí mọ bá ń lọ ibi iṣẹ́. Ìgbà mí ò lé máa ju wákàtí kan lọ, ṣùgbọ́n ní ka wọ lọ ká wọ̀ bọ̀, ó lè máa ju wákàtí kan sí wákàtí méjì lọ.

Mo máa ń tọ́jú ara mi, mo máa ń jẹ ohun tó da, mo sì máa ń jẹ àwọn oúnjẹ tó ṣara lóore, mi ò dẹ̀ kín jẹ àwọn oúnjẹ tí ò ṣe ara lóore. Mo sì máa ń ṣe àkíyèsí ara mi láti lè ṣe àyẹ̀wò ara lẹ́ẹ̀kọ̀kan lóòrèkóòrè ní ilé ìwòsàn láti lè mọ ipò tí ara mi wà àti àwọn nǹkan tó yẹ kí n máa ṣe.

Mo máa ń ṣe ìdúnàá dúrà lọ́nà tó tọ́ àti lọ́nà tó yẹ láti lè jẹ́ ko jẹ̀ pé nǹkan tí mo fẹ́ rà pé iye tí mo fẹ́ san re, tí àwọn oníbàárà bá ṣi iye tí a wọ́n fẹ́ tí mo fẹ́ rajà lọ́wọ́ ba ní iye tó nà án fẹ́ e ta re. A jọ máa ṣe ina ìdúnàá dúrà nínú ẹ̀rín pẹ̀lú àwàdà láti lè jẹ́ kí n rí ǹkan tí èmi fẹ́ rà kí n rí rà.

Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ nínú èdè tó yé wọn. Oníbàárà mi èdè òyìnbó ló gbọ́, oníbàárà mi èdè Yorùbá ló gbọ́. So èdè tí oníbàárà mi bá gbọ́ ni mo ṣe máa ń bá wọn sọ̀rọ̀. A lè sọ̀rọ̀ lójúkorojú, a sì lè sọ̀rọ̀ ní orí ẹ̀rọ agbénika. Mo sì lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wọn láti lè jẹ́ ká sọ̀rọ̀ lórí ẹ̀rọ íńtánẹ́ẹ̀tì náà ti wásaàpù náà.

Orin tí mo fẹ́ràn jù lọ ni, ni gbogbo ọ̀nà ẹ ṣé, ẹ ṣé Olúwa, ní gbogbo ọ̀nà ẹ ṣé o Baba. O jẹ́ orin tí mo fẹ́ràn jù, o jẹ́ orin tí ó máa ń jẹ́ kí n mọ̀ ọkàn pẹ́ sí Ọlọ́run pé láìsí Ọlọ́run mi ò jẹ́ ǹkan kan.

Ìgbà tó ọjà tuntun bá máa jáde, ó máa ń bó, ó máa ń dá lé lórí ìgbà tí àwọn ilé iṣẹ́ náà bá ṣe tán láti gbé ọjà tuntun jáde ká fi ṣe àpẹẹrẹ awọ́n ilé iṣẹ́ aṣọ. Ó ti ní ìgbà tí wọ́n máa já ọjà tuntun, ó ti ní ìgbà tí ọjà tó bá wà nílẹ̀ táa bá takú díẹ̀ ní wọ́n tó já ọjà tuntun. So, àsìkò ti ọjà tuntun bá máa jáde, ó máa ń dá lé, à, lórí àwọn ilé iṣẹ́ náà.

Mo máa ń pa owó pamọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà láti lè tọ́jú owó fún àwọn nǹkan mìíràn tí mo fẹ́ ṣe àti jẹ pé tí mo bá fẹ́ rà. So, owó ní pípamọ́ yẹn ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún gbogbo ẹ̀dá láti lè máa páwó pamọ́ fún, ó dàbí ẹni tó gbejo sílẹ̀ de ẹ̀ẹ̀rùn ni so a ti máa ń pa owó pamọ́, ó ṣe kókó mo sì máa ń pa owó pamọ́.

Ètò tí mọ ní fún ìparí ọ̀sẹ̀ ni láti lẹ gbáradì fún ìpalẹ̀mọ́ ọ̀sẹ̀, láti lẹ túnlé ṣe lápapọ̀ ní ìparí ọ̀sẹ̀, àti láti lẹ sinmi fún ọ̀sẹ̀ tó ń bọ̀, láti lẹ, láti le ṣe àwọn nǹkan miran, láti lẹ ṣe àgbéyẹ̀wò ọ̀sẹ̀ tí mo lò tán pé báwo mo ṣe lò ó, kí ni àwọn nǹkan tí mo rí ṣe, kí ni àwọn nǹkan tí mi ò ṣe. Mo ní láti ṣe ìgbéyẹ̀wò àwa ọ̀sẹ̀ tí mọ lò tán.

Mo fẹ́ràn ìmọ̀rẹ́ òwúrọ̀ ju ìmọ̀lẹ́ ìrọ̀lẹ́ lọ. Ìmọ̀lẹ́ òwúrọ̀ máa ń fún ni ní, ọ̀orun o tí ni mú nigbà yẹn. Atẹ́gun tutu ló sì máa ń fẹ́ ní òwúrọ̀. So nígbà yẹn ìwọ de wobi ìrọ̀lẹ́ máa ń mú oru léẹ̀kọ̀kan ṣùgbọ́n mo fẹ́ràn ìmọ̀lẹ́ òwúrọ̀ ju ìmọ̀lẹ́ ìrọ̀lẹ́ lọ.

Nnn, mo fẹ́ràn rẹ̀. Ó máa ń ṣe àǹfààní fún èèyàn ní àwọn ìgbà kan. Irú ẹ̀rọ yìí sì máa ń jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí, eh, ìrìn èèyàn dínkù díẹ̀. Àwọn ẹ̀rọ ìgbésókè, ó máa ń jẹ́ ṣé nígbàkúgbà tí èèyàn bá ti e nlọ ibi tó jìnnà gan, bóyá bí i òkè mẹ́jọ, òkè mẹ́fà, òkè méjìlá. Àwọn ẹ̀rọ ìgbésókè yìí máa ń ṣe àǹfààní láti lè dín àsìkò kù díẹ̀

Mo fẹ́ kọ́ àwọn imọ tuntun gẹ́gẹ́ bí àwọn aya àwòrán, bí wọ́n ṣe máa ń ṣe àwòrán tí ó tún jẹ́ kó tó, dùn wo lójú. Mo fẹ́ kọ́, mo fẹ́ ní ìmọ̀ tuntun lórí bí àwọn ayàwòrán ṣe máa ń ṣe iru àwọn ǹkan báyìí. Ẹ jẹ́ pe nígbà bá ya àwòrán tán, wọn á tún láwọn ǹkan mìíràn tí wọ́n máa ṣe sí i tí ó tún jẹ́ kí ó ní, kó tó dùn wo lójú ju tí bó ṣe rí lọ.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni pé tí mo bá wà ní ìgboro, tí mo bá wà níbi tí ò ṣùn mọ̀ ilé iṣẹ́ àbí ọ́fíìsì, mo máa ń lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí àwọn èèyàn kọ́ lè jẹ láàárín ọjà fún àwọn tí ó bá fẹ́ yàgbẹ́ àbí tí ó bá fẹ́ tọ̀ láti lè sanwó fún àsìkò yẹn àti fún iṣẹ́ tí èèyàn bá fẹ́ ṣe ń bá yẹn.

Àádùn tí mo fẹ́ràn jù nínú ice cream ni tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní strawberry. Ọ jẹ́ àádùn tí mo fẹ́ràn jùlọ tó sì máa ń múnú mi dùn. Inú mi a máa ń dùn tí mo bá ríi tẹ́lẹ̀ pé òun ni àádùn tí wọ́n fi ṣe nínú ice cream tí mo bá mu. Ó sì máa ń jẹ́ ìwúrí fún mi tí mo bá ní àǹfààní láti mú nǹkan bẹ́ẹ̀ tó ní adùn.

Ọjọ́ tí mo ń lò fún ìsinmi ọdọọdún kò ju ọ̀sẹ̀ mẹ́ta lẹ́nu iṣẹ́. To e pé mo sì lá ńfàní láti lè tọrọ ayé fún ọ̀sẹ̀ mẹ́ta. Ó ṣe é ṣe kí ń gba ọ̀sẹ̀ mẹ́ta yẹn papọ̀, ó sì ṣe é ṣe kí ń gbà á lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Ṣùgbọ́n lápapọ̀ ọ̀sẹ̀ mẹ́ta ni ẹ́, ọjọ́ tí mo máa ń lò tó sì jẹ máa jẹ́ bí ọjọ́ ẹ́, mọ́kàn ẹ́, mẹ́rìnlá.

Ètò ìdárayá mi dára ó sì jẹ́ ètò tí mo máa ń ṣe. Mo lè gbá bọ́ọ̀lù, mo lè dẹ̀ sáré, mo dẹ̀ lè máa tẹ́ géèmù pẹ̀lú àwọn akẹgbẹ́ mi lórí ẹ̀rọ ayélujára àbí lórí ẹ̀rọ àgbéká tó wà lọ́wọ́ mi. Ṣùgbọ́n ètò ìdárayá tí mo fẹ́ràn jù ni ètò ìdárayá bọ́ọ̀lù tí èmi náà bá kópa láàárín àwọn akẹgbẹ́ mi nígbà tí ayé rẹ bá yọ̀.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù lọ ni àjọ̀dún àwọn òwe. Àwọn òwe jẹ́ àjọ̀dún tó jẹ́ pé ó máa ń mú ìwúrí fún àwọn òbí láti lè rí pé àwọn ọmọ wọn ń ṣe dáadáa, wọ́n dẹ̀ tún ń ṣiṣẹ́ fún Olúwa. Ó jẹ́ àjọ̀dún tó máa ń jẹ́ fún gbogbo ìwé láti lè kojú, láti lè parapọ̀, láti lè jẹ́ kí inu wọ́n dùn léèkan lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe àjọ̀dún yìí ní tìjọ́ Anglican.

Mi ò kì í sábà jẹ oúnjẹ tó bá kù nítorí pé oúnjẹ tá wọ́n máa gbé fún mi, ò ti tó mi láti jẹ. Mi ò kìn sábà jẹ oúnjẹ tókù, oúnjẹ tó tó fún mi òtítọ́ mi láti jẹ. Oúnjẹ tí mi ò bá ti jẹ tán lẹ̀ẹ́kan, oúnjẹ tó bá kù óṣeéṣe kí n má jẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo ṣì lè jẹ nígbà mìíràn tí ebi bá ń pa mí.

Mi ò kí ń mu ògùn lójojúmọ́ o. Kó kó kó lọ tá, kó kó lára ọ́tà lé o. Mi ò kí ń mu ògùn lójojúmọ́ o. Idẹra mi àlàáfíà ni, gbogbo àrá dúró dáadáa pẹ̀lú àwọn oúnjẹ tó ṣára lóore tí mo máa ń jẹ. So kò fún mí lanfaani láti máa mu ògùn lójojúmọ́

Mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan lọ́pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ tí a bá ń gbaradì fún eré ìdárayá bọ́ọ̀lù aláfeṣègbá, tí olùkọ́ni wa bá ní kí a sáré ní orí pápá nítorí pé a kopa nínú eré bọ́ọ̀lù náà láti lè jẹ́ kí ara wa kó jígìrì sí eré ìdárayá náà.

Ehn, mo máa ń kọrin, ehn kẹ̀lẹ́. Mo máa ń kọrin díẹ̀ díẹ̀, mo sì máa ń kọ àwọn orin kan, àwọn orin ìgbàlódé, especially àwọn orin tí àwọn olórin mo si gospel. Mo máa ń kọ díẹ̀ díẹ̀ nínú àwọn orin tí àwọn ènìkan ti kọ sẹ́yìn, but mi ò kí ń kọrin tà. Mo kàn máa ń kọrin láti lè mú inú ara mi dun.

Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn nítorí ó jẹ́ àlọ́ tí èèyàn máa ń rẹ́rìn tí èèyàn á tún tún mú ọgbọ́n kọ́ nínú ẹ̀. Ó sì máa ń jẹ́ àlọ́ tí èèyàn lè pa fún ẹni tí inú rẹ̀ bá bàjẹ́ lásìkò náà, tí ó sì jẹ́ kí ara ẹni náà kó tó ya gágá. Àlọ́ apanilẹ́rìn máa ń jẹ́ àlọ́ má ni gbàgbé fún ẹni tí ó bá gbọ́rọ̀ àlọ́ bẹ́ẹ̀. Mo sì máa ń fẹ́ràn láti máa gbọ́rọ̀ àlọ́ bẹ́ẹ̀

Kọ̀m̀pútà tí mò ń lò ni i tí à mọ sí àwọn ilé-iṣẹ́ HP ṣe tí ó sì jẹ́ àwọn ilé-iṣẹ́ tó máa ń ṣojúlówó kọ̀m̀pútà, tó sì jẹ́ kọ̀m̀pútà tí ó ṣe é gbé káàkiri tójẹ́ pẹ́ ènìyàn lè chájì bátìrì rẹ̀, tó jẹ́ pé kì í ṣe ó ṣe é gbé sínú, è, báàgì láti lè gbé jáde. Ó pẹlẹbẹ, ó jẹ́ kọ̀m̀pútà tí àwọn tó wọ́pọ̀ láàárín àwọn ọ̀dọ́ láyé òde òní.

Mo ní ọgbà ìkéré kan tí mo fi ń dáko tòmátò àti kó ata ro do tí mo sì ń gbin iṣu náà sínú àwọn ọgbà náà torí ebi kò lè pa àgbẹ̀. Ẹni tí ó bá ní ọgbà, mo ní ọgbà ẹran, mo sì láwọn adìẹ tí mò ń sìn náà. Mo sì ní ewédú àti ata tí mo gbin láti lè jẹ́ kí àwọn ètò orí oko kó máa wọlé.

Mo ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, mi ò kí ń sọ̀rọ̀ lórí oúnjẹ. Mi ò dẹ̀ kí ń tí n ba dẹ̀ gùn fẹ́ lórí oúnjẹ. Mo gbọdọ̀ sọ fún ẹni tó bá wà nítòsí mi pé kó má bínú pé mo gùn fẹ́ lórí oúnjẹ. Tó jẹ́ ìwà tó dára nígbà tí mo bá ń jẹun, mo sì mi kì í sì ń sọ̀rọ̀ lórí oúnjẹ. Mo sì máa ń jẹ́ pé mo gbé omi sẹ́gbẹ̀ kín tó bẹ̀rẹ̀ sí ń jẹ oúnjẹ.

Mọ máa ń lọ sílé ìjọsìn, pàápàá jùlọ lọ́jọ́ ìsinmi láti lè máa fi ìpéjọpọ̀ àwọn ará sílẹ̀ gẹ́gẹ́bí Ọlọ́run ti sọ nínú ìwé mímọ pé, kí a má ṣe kọ ìpéjọpọ̀ ará sílẹ̀ pé àwa náà ni ìjọ, àwa náà là gbọ́dọ̀ máa polongo Jésù Krístì fún àwọn mìíràn tí ò bá ti gba Jésù Krístì gẹ́gẹ́ bí olùgbàlà wọn.

Mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ó jẹ́ ǹnkan tí o je pé tí mo bá pàdé àwọn akẹlẹgbẹ̀mí nínú ẹ̀rọ ìgbésókè, a máa ń sọ̀rọ̀ nínú ẹ̀. Kò sí ǹkan tó ẹn tó ti ó yẹ láti lè sọ̀rọ̀. Kò sí pé wọ́n ní kí èèyàn máa ń sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, èèyàn lè sọ̀rọ̀ nínú ẹ̀. Mo máa ń tí n bá rí àwọn akẹgbẹ́ mi, tí ì bá ṣákẹgbẹ́ mi gan, ẹni tí mo bá bá ń bẹ̀, màá kí i. Ó lè jẹ́ kí kí ni lásán tí ò kì í sọ̀rọ̀ kò pọ̀

Mo máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́ pẹ̀lú fóònù tó jẹ́ tó súnmọ́ bí i isẹ́ pe fóònù tá n lò fún iṣẹ́. Ṣùgbọ́n àwọn fóònù mii wa mìíran fún táwọn èèyàn ba fẹ́ pé mí sì tii ṣe fóònù lórí ọ̀rọ̀ iṣẹ́. Tí n bá wà láárín àwọn akẹgbẹ́, màá bọ́ síta, màá yẹra fún wọn díẹ̀ láti lọ dáhùn fóònù náà. But, tó bá jẹ́ pé nǹkan ti o je pe kò ní mú àríwó wá, mo ò lè sọ̀rọ̀ níbi tí àwọn akẹgbẹ́ mi náà bá wà.

A! Mọ ní ẹranko ọ̀sìn, mọ ní ewúrẹ́, mọ sì ní adìẹ tí mò ń sin nínú ọgbà. Ewúrẹ́ mi kán sì ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ó bí omọ méjì, ó bí akọ kan, ó bí abo kan, ó sì jẹ́ ohun tó máa ń dùn wò láti lè máa rí àwọn nǹkan ọ̀sìn mi nínú ọgbà gẹ́gẹ́bí ẹran. Táṣíko ọ̀dun bá sì tó, mò lè gbé ewúrẹ́ lọ sọ́jà láti lọ tà á.

Mo fẹ́ràn tíì ju coffee lọ torí tíì máa ń jẹ́ ǹkan tí ẹ́yan bá ti e po tíì tó bá ki dáadáa, tó sì rí mílìkì ọlọ́pẹ tó fi sí tó ki pọ́pọ̀. Mo fẹ́ràn tíì ju coffee lọ. Omi tútù ṣe po tíì, omi gbigbóná ṣe po tíì ṣùgbọ́n coffee omi gbigbóná nìkan ló ṣe po tíì. Ẹ ń bá fo omi tútù wẹ̀, ẹ ń bá fo mi tútù po coffee, ó ń toun ó padà sí ese aro rẹ.

Ìgbà tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́ kò lóǹkà. Nígbà tí màá ti nílò rẹ̀, màá mọ̀. Ẹ̀mi mo ni ńkàn mi. Mo sì gba receipt níbi tí mo ti rà á. Kì í ṣe pé mo yá fóònù. So ìgbà tó bá wù mí ni mo máa ń lò ó. Ìgbà tí mbàá nílò rẹ̀, màá mọ̀ níbi tí mo bá fi sí. So kò níye ìgbà kan pàtó tí mo máa ń lo fóònù mi lójoojúmọ́.

Nǹkan tí mo rántí nígbà ọmọdé mi nígbà tí mo máa ń yin Banga káàkiri tí mo sì máa ń kan pákó mọ́ra wọn tí màá wá gbé táyà sí sàlẹ̀ rẹ̀ tí wọ́n á máa ń tì mí. Ó jẹ́ ìgbà ọmọdé tí mo rántí tí mo fẹ́ràn jùlọ. Tí màá sì ti da omi sílẹ̀ àbí tó jù bá ń rọ̀ tí màá bọ́ sínú òjò tí màá máa kọrin pé òjò wẹ́líwẹ́lí, òjò wẹ́líwẹ́lí.

Mo máa ń sh--fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún tí wọ́n n bá mi ṣiṣẹ́ èyí sì máa ń jẹ́ kóríyá fún wọn láti lè ṣe iṣẹ́ náà pẹ̀lú inú dídùn àti láti lè ṣe iṣẹ́ náà ní àkókò péréte tí ò dẹ́ni gba àkókò púpọ̀ èyí sì máa ń jẹ́ kí inú wọn dùn láti lè bá mi ṣiṣẹ́ mìíràn pẹ̀lú.

Bi mo ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Èyí jẹ́ ǹkan tó rọrùn fún mi láti ṣe. Tí mo bá ti fẹ́ ṣiṣẹ́, màá mú ohun tó, tó ṣe pàtàkì jù lọ láti kọ́kọ́ ṣe. Màá dẹ́wàá máa ṣe ní kékeré àti ni púpọ̀. Ǹkan ni kó gbogbo rẹ̀ papọ̀ lójú kan náà. Ó máa ń jẹ́ kí ọkàn mi sì papọ̀

Mo máa ń fọ ọkọ̀ mi ní òwúrọ̀ kí n tó jáde lọ síbi iṣẹ́ ní àárín ẹméjì lọ́sẹ̀. Tí mo bá fọ̀ ọ́ ní ọjọ́ ajé, mo dẹ̀ tún lè fọ̀ ní ọjọ́ ìṣẹ́gun. But ní òwúrọ̀ ni mo máa ń fọ ọkọ̀ àbí ní àṣálẹ́ tí mo bá tètè dárí dé láti ibi iṣẹ́ ni àwọn àkókò tí mo máa ń fọ ọkọ̀ mi nìyẹn.

Àwọn tí mo fẹ́ràn lórí písà ni dòdò àbí ẹyin. Kí wọ́n poo pọ̀ o sì lè jẹ́ ẹran náà lórí písà. Èyí sì máa ń jẹ́ kó dùn yùmuyùmu lẹ́nu láti jẹ àti láti lè ṣara lóore fún ara mi.

Mo máa ń tọrọ àforíjìn lọ́wọ́ àwọn ènìyàn tí mo bá mọ̀ pé mo ti ṣẹ̀sín wọn àbí tí mo bá mọ̀ pé mo kùnà. Láwọn ibí òun mìíràn tí ó yẹ kí n sì tọrọ àforíjìn, mo máa ń rẹra mi sílẹ̀ láti lè bèbè láti lè sọ fún wọn pé kí wọ́n má bínú, kí wọ́n gbà mí bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ò le ṣ'àṣìṣe. Màá sì tọrọ àforíjìn náà pe iru e òtù ni wáyé mọ́

Mo máa ń ran àwọn ènìyàn nípa gbígbà wọ́n, gbígbà wọ́n níyànjú àti nípa láti máa ran ni lọ́wọ́ nípà ẹni tó bá nílò owó àbí ẹni tó bá nílò ìrànlọ́wọ́ mìíràn tí mo sì mọ̀ eni ti ó lè ṣe ìrànlọ́wọ́ náà. Èyí wà ní ọ̀wọ̀n ọ̀nà tí mo máa ń gbà láti ran àwọn ènìyàn lọ́wọ́, mo sì máa ń pa akiyèsì àwọn ènìyàn sí ǹkan tó bá yẹ kí n pa akiyèsì wọn sí.

Mo mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkókò gẹ́gẹ́ bí ọmọ ta bísí ilu káàró o jire t'áwọn èèyàn bá níló iranlọwọ. Ó ṣe pàtàkì fún ènìyàn láti lè ṣe ìrànwọ́ lákòókò láti lè jẹ́ kí nǹkan náà ṣe é ṣe fún àwọn tó nílò ìrànwọ́ náà gẹ́gẹ́ bí kíké gẹ́gẹ́ láti máa pe àkíyèsí àti láti lè máa ṣe atọ́nà fún ẹni bẹ́ẹ̀

Ah! Èèyàn kì í dùn mí o. Èyin ò kí ń dùn mí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mi ò kí ń ní ìrora ní ẹ̀yìn, paapàa jùlọ lọ́wọ́ ẹ̀yìn. Èyin ò kí ń dùn mí. Àlàáfíà ni gbogbo ara mi. Èèyàn ò kí ń dùn mí. Àpa gan ò kí ń ró mi. Gbogbo ara mi ló wà ní àlàáfíà. Èyin kò kí ń dùn mí, kò sì kí ń fọ́

Àkókò agogo mẹ́rin à, si márùn-ún òwúrọ̀ ni mo ṣe ètò ago ìjí mi sí. Èyí sì máa ń fún mi ní àǹfààní láti tètè jí ní àsìkò láti tètè gbaradì tí mo bá ń lọ sí ibi iṣẹ́. Àkókò ago mẹ́rin sí ago márùn-ún ni mo máa ń sábà ṣe ago ìjí mi sí.

Mo fẹ́ran rin òkè. O jẹ́ àwọn eré nkan lara àwọn, eré tó máa ń panilẹ́rìn tí ó sì máa ń jẹ́ eré tí ẹni tó bá kójó òṣùwọ̀n lè ṣe. O sì máa ń jẹ́ eré tó yẹ pé èèyàn nílò láti gbaradì fún. But mo fẹ́ran rẹ̀ láti máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ́ kan but kè n se lóre kòre.

Mo máa ń ka àwọn adehun dáadáa. Pàápàá júlọ àwọn adehun tó bá dálé lórí ọ̀rọ̀ ilẹ̀, àbí ó dálé lórí ọ̀rọ̀ kí èèyàn rán nǹkan àti nǹkan tí èèyàn fọwọ́ sí láti kí èèyàn tó tọ́ ọ bọ̀wé, mo máa rí dájú pé mo ka àwọn adehun náà dáadáa kó tó dí pé mo tọwọ́ bọ̀wé.

Oúnjẹ tí mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa ni iṣu àti ẹyin díndín. Mo kudun láti máa se iṣu àti ẹyin díndín tó sì ní ata fẹ́ẹ́rẹ́fẹ́ pẹ̀lú tòmátì àti àlùbọ́sà. Ó sì jẹ́ oúnjẹ tí ò ní wahal n nu. Tí ẹ́yàn bá ti bẹ iṣu, kó bẹ iṣu léná, kí ẹ́yàn sì wá ẹyin díndín kó rẹ ata, kó rẹ tòmátì àti àlùbọ́sà síi.

Mo máa ń jẹun lé ní àkókò bí i ọwọ́ ago mẹ́fà sí ọwọ́ ago méje ìrọ̀lẹ́ láti lè jẹ́ kí oúnjẹ náà tètè dà ní inú. Ó jẹ́ àwọn àkókò tí mo máa ń jẹun alẹ́, èyí sì máa ń fààyè gbà kí oúnjẹ náà kó tí ṣiṣẹ́ tó fẹ́ ṣe kó tó di pé mo lọ sùn. Ó jẹ́ àkókò tí mo fẹ́ràn jùlọ láti máa jẹ oúnjẹ alẹ́.

Mo sì lọ sí ọjà ní ọjọ́ Àbámẹ́ta nínú ọ̀sẹ̀ ti o kéyìn. Ta lòtáyàn ní ọjọ́ tí mo lọ sí ọjà tí mo sì lọ ra àwọn ǹkan mirin mirin tí máa nílò fún ọ̀sẹ̀ tuntun tí a mú. Ọjọ́ tí mo lọ sọ́jà kain náà ni ọjọ́ Àbámẹ́ta tó lọ lọ́un.

Mi fẹ́ran orin ìyìn sí Ọlọ́run láti lè gbé orúkọ Ọlọ́run ga, láti lè gbé orúkọ ọ̀gá àwọn júlọ. Mo sì fẹ́ran tí máa kọ orin yìí pé, "Ẹ̀yin lẹ́sẹ̀ yìí, ẹ́yin lẹ́sẹ̀ yìí. Ẹ̀yin lẹ́sẹ̀ yìí, ẹ́yin lẹ́sẹ̀ yìí o". Ó jẹ́ àwọn orin tí ó máa n jẹ́ kí n fi ọpẹ́ fún Ọlọ́hun, wípé Ọlọ́hun ṣeun, Ọlọ́hun dára sí mi.

A! O ti ṣe díẹ̀ o. Ilẹ̀ ti ta sí o. Mi ò tie lẹ́ rántí ìgbà tí mo sunkún lásí ọba tí ò je n rógún ẹkún. O ti ṣe díẹ̀ ilẹ̀ ti ta sí. Mi ti ẹ lè sọ pé bá i pató, tomí bá ló jù mì tí mo sún kún. Ǹtí ẹ lè dárúkọ pé ìgbà yìí kan ni, bọ ó ti pẹ́ tí wọn ti sunkún kàn yí.

Wa ì wi mi yára, ó jẹ́ ǹkan tó jẹ́ kí ń máa tètè lè ṣe àwọn iṣẹ́ kan lórí ẹ̀rọ ìlú-jára tí à ń pè ní Íńtánẹ́ẹ̀tì, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ mi kó yá kíákíá. Ó yára dáadáa o. A yára bí àṣá ni kí n tó gbọ́wọ́lé ó ti lọ. Ǹkan tí mo máa fẹ́ fi ránṣẹ́ sí àwọn èèyàn gan, pàápàá palú lọ.

Mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tí iṣẹ́ náà bá nílò kí n ṣiṣẹ́ ju wákàtí tó yẹ kí n fi ṣiṣẹ́. Àwọn nǹkan mìíràn wà tí mi ò tíì ní parí ní wákàtí yẹn ná, tó sì máa nílò kí n dúró sí láti parí àwọn iṣẹ́ náà. So mo máa ń ṣẹ́ ju wákàtí lọ ìgbà mìí.

Mo máa ń ṣètò àwọn e-mail mi láti lè mọ ibi tí màá kọ́kọ́ kà àti ibi tí màá kọ́kọ́ dà lohun láti lè mọ ẹni tí ó bá ti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí mi latori mail. Mo sì máa ń yọ àwọn tí ò bá wúlò fún mi kúrò nínú mail náà tí ó bá ti pọ̀ jù nígbà mi.

Ah, ìgbádùn mi mo fẹ́ràn láti máa rejú láti dẹ̀ máa ṣe àwọn nǹkan kan lórí ṣẹ́ẹ̀tì mi. Lára àwọn ará ayélujara mi lọ jẹ́ àwọn nǹkan tó jẹ́ ìgbádùn mi nìyẹn tí mo dẹ̀ máa ń to máa ń múnú mi dùn lóore kóòré tí mi ọ bá ní iṣẹ́ kan gbòógì tí mò ń ṣe, mo dẹ̀ máa n bá àwọn ọ̀rẹ́ mi sọ̀rọ̀ lórí àwọn ẹro ayélujara.

Mo ti gun ọkọ̀ ojú omi rí lọ́pọ̀lọpọ̀ ìgbà. Mo ti gùn ní ìlú Èkó, mo ti gùn ní ìlú Abẹ́òkúta. Ó sì jẹ́ ǹkan tó mú mi-- to mu inù midun. Mo gùn láti igbèrikò kán sí igbèrikò láì wọ mọ́tò, ó sì jẹ́ ohun ma nígbàgbe.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ ni tea. Tea jẹ́ àwọn ǹkan tó jẹ́ pé mo lè pòó kí n mú. Tí mo fẹ́ràn jùlọ, tí mo bá rí tea tútù tó bá sì yẹ tea gbóná lásìkò òtútù, ó máa ń sára lóore fún mi. Ó jẹ́ ohun mímu tí mo fẹ́ràn jùlọ láti máa mú tea.

Mo mọ̀ bí a ti ń fọn, ó sì dá lórí nǹkan tí ènìyàn máa fẹ́ fọn. So, mo mọ̀ bí a ti ń fọn. Bí ènìyàn bá ṣe fẹ́ fọn, bóyá ènìyàn fẹ́ fọn fèrè ni àbí ènìyàn fẹ́ fọn ọ̀rá, mo mọ̀ bí ènìyàn ṣe le fọn níbi tí ènìyàn ó gbe ẹnu sí, tí ènìyàn ó ti fi atẹ́gùn sí nínú, torí kò sí nǹkan tí ènìyàn fẹ́ fọn tí ènìyàn ò ní fa atẹ́gùn sí nínú.

Mo mọ iru ìṣòro àwọn, àwọn ẹ̀rọ ayára bí àṣá láti lè gbé fún ẹni tí ó bá ní ìmọ̀ àti òye nípa rẹ̀, láti lè jẹ́ kí wọ́n bá mi yanjú àwọn ìṣòro náà. Èmi náà sì máa ń gbá risáàtì láti lè mọ àwọn nǹkan tí mo lè ṣe láti lè yanjú àwọn ìṣòro yìí.

Mo máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ láti lè má dojú kọ ẹnì kankan, láti lè gba rúkù tí ẹni tí nǹkan bá dé bá àbí tìbí tí ìṣòro bá ṣẹlẹ̀ sí, láti lè jẹ́ ká jọ gbéyèwò ká sì lè mọ ọ̀nà àbáyọ láti lè lórí àwọn ìṣòro náà.

Ṣẹ́ àwọn ìṣòro níbi iṣẹ́ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ láti kọkọ́ mọ irú ìṣòro wo ni ó ṣẹlẹ̀ àti ọ̀nà wo ni wọ́n ní gbígba láti lè yanjú ìṣòro náà tí ó sì ní gbà mí lákòókò púpọ̀ tí ó sì mú òwúrú bá mi náà nígbà tí mo máa yanjú ẹ̀tàn pé há èmi òun ṣẹlẹ̀ yìí.

Nǹkan tí mo máa ń ṣe nígbà tí òjò bá rọ̀ ni pé tí mo bá wà nílé, mo lè gbe omi òjò. Mo tí bá wà ní ìgboro, màá sá fójò, màá jẹ́ kí òjò yen wá wọ́ kí n tó má bọ̀ nlé. Mo sì lè wa n nú ọkọ̀ mi náà n gbà mí bí má se ra mọn bọ̀ nígbà tó jó bá ń rọ̀. Pàá pà jùlọ nígbà tó jó bá ń rọ̀ nlé, mo lè gba omi òjò àbí kí n sì máa wo bí omi àgbàrá ṣe ń sàn lọ.

Mo máa ń fi ìdáàbò bo òórùn sára, èyí tunmo ṣi pé mo máa ń lo àwọn lọ́fíndà, mo sì máa ń lo àwọn nǹkan mìíràn tí èèyàn máa ń fi ṣe abiyẹ́ tó sì máa ń dáàbò bo òórùn sí ara lọ́pọ̀lọpọ̀ ìgbà tí bá ń jáde ni oo àbí tí n bá wà nínú ilé. Gbogbo ìgbà ni mo máa ń fi àwọn ìdáàbòbo òórùn sára táwọn, ti à máa sì lọ́fíndà.

A máa ń ní ìpàdé lọ́sọ́ọ̀ọ̀sẹ̀, lẹ́ẹ̀kan lọ́sẹ̀. Èyí sì máa ń bọ́ sí ọjọ́ Àbámẹ́ta, tó jẹ́ ọjọ́ tí mi ò kì í n lọ síbi iṣẹ́ ó sì jẹ́ àwọn ìpàdé ní àdúgbò, ó sì lè jẹ́ àwọn ìpàdé gbogbogbò. Ipàdé àdúgbò má ń jẹ́ ẹ̀ẹ́kanláàárin oṣù, ìpàdé gbogbogbò ní àdúgbò má ń jẹ́ ẹ̀ẹ́kan lọ́sẹ̀ tó sì máa ń bọ́ sí ọjọ́ Àbámẹ́ta.

Ọwọ́ ọ̀tún ni mo máa ń fi ń jẹun, ọwọ́ òsì ni mo máa ń fi ń taaba. Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ pàtàkì tí mo máa ń fi ń jẹun, tí mo bá fẹ́ bọ̀ eyan lọ́wọ́, ọwọ́ ọ̀tún náà ni màá fi bọ̀ yan lọ́wọ́. Só mo máa ń lo ọwọ́ ọ̀tún láti kọ iṣẹ́, láti jẹun àti láti bọ eyan lọ́wọ́. Mo sì máa ń lo ọwọ́ òsì láti tàbà láti le fọ ìdínù tí ẹ́yan bá se gbọn ṣẹ̀ tán.

Mo fẹ́ràn láti jókòó sí ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú. Èyí máa ń fún mi ní àfààní láti rí àwọn ilé tó wà nílẹ̀ àti láti lè rí àwọn nǹkan mírímí bí a ṣe ń lọ nínú ọkọ̀ òfurufú. Èyí sì máa ń jẹ́ kí n mọ̀ pé àwọn ilé náà wà, wọ́n rí tíntín ní tí èèyàn bá wò ó láti inú ọkọ̀ òfurufú. Mo fẹ́ràn láti máa jókòó sí ibi tí màá ti lè máa rí òye tí màá dẹ́ẹ̀ ti lè máa rí àwọn ilé náà.

Mo máa ń lo ìrọ̀rí kan tí mo bá fẹ́ sùn, ìgbà mìíràn mo sì ló lo ìrọ̀rí méjì tó bá jẹ́ pé àwa méjì la wà lórí ìbùsùn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà ìrọ̀rí kan ni mo máa ń lò tí n ba fẹ́ sùn àbí tí n ba fẹ́ rẹjú bó jẹ́ lọ́sàn-án ni àbí ní alẹ́, ìrọ̀rí kan náà ni mo máa ń lò.

Mo máa ń wọ aago ọwọ́ lóòrèkóòrè, pàápàá jùlọ tí mo bá ń jáde lọ sí igbóoro. Aago ọwọ́ jẹ́ aago tó ṣe sáré wò tí mo bá ń jáde. Èyí tumọ̀ sí pé mi ò ní láti máa wo aago tó wà lórí ẹ̀rọ àgbéká mi. Ago ọwọ́ yóò lè sọ yè tí agogo àtàsíkọ́ tí a wà fún mi.

Ah! Mi ò ṣìnà rí o. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn ibí tí mo bá ń lọ tí mi ò bá mọ̀ bẹ, mo máa ń bèèrè ọ̀nà lowo yẹn. Ṣó mi ò tíì ṣìnà rí o mo má ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn pé, ibí bá i bí bá i. Ṣùgbọ́n ọ̀ igbà mí rán wá. O ko ṣe pàtàkì ju lọ. Mi ò kí ń sábà ṣìnà. Mo máa ń sábà béèrè ibi tí ọnà bá wà.

Mo máa ń sùn ní ọ̀sán. Láwọn ìgbà mìíràn sugbo kìí ṣe lójojúmọ́. Ìgbà mìíràn máa ń jẹ́, o máa ń fà kí n sùn lọ́sàn boya ti iṣẹ́ bá pọ̀ láti ṣe àbí tí n bá fẹ́ rẹ jù lọ́sàn àbí tí n bá ṣetán láti sùn. Mo fẹ́ sùn lọ́sàn gangan.

Mo maa ń rántí àwọn àdéhùn mi nípa kíkọ sílẹ̀ nínú iwe, àbí kí n sì kọ sílẹ̀ lórí ẹ̀rọ alágbèéká mi, tí máa ṣi set i àwọn nǹkan kan tó lè jẹ́ kí n máa rántí lóore kóòrè láti lè mọ̀ pé àwọn àdéhùn tí mo ṣe, láti rántí àwọn àdéhùn mi ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.